Bẹ́ẹ̀ni, mo fẹ́ran oúnjẹ tí ó ní ata gan ni. Mo fẹ́ran oúnjẹ tó ní ata nítorí tí ẹ̀yàn bá ń jẹ ata, normally tí ẹ̀yàn bá ń jẹ ata, ó máa ń fa ulcer sometimes fún ẹni tó bá pọ̀. But fún èmi, n kì í jẹ́ kó pọ̀ jù, mi sì kí jẹ́ kí ó má tó. Though, tí mo bá jẹ ata, ó máa ń jẹ́ kí n wà okay. Tí mo bá jẹun tí kò láta, ó máa máa rìn mí lọ́kàn. Ó dẹ̀ le fa kí ń má purge, kí ń má bì, lẹ́ẹ̀ yi tó le fa àìsàn sínú ago ara mi. Ìdí nìyẹn tí ó jẹ́ pé oúnjẹ tí mo ń máa ńjẹ, ó ń máa ń ní ata, kó lè bá fún mí ní àláfíà nínú ago ará mí. Tí n bá sì jẹ oúnjẹ tí ò ní áta, tí ó bá tí fẹ affeti mí, tí n bá tí mú omi díẹ̀, otitan, iyen olọ torí mo jẹ́ ẹnìkan tó máa ń ṣe kàtá, ìyen òfinkìn. Tí n bá lè jẹ oúnjẹ tó ní ata, gbogbo n tó bá wà nínú brain mi tó bá ń disturb mi, gbogbo ẹ ni ó máa kúrò. Tí bá lè jẹ oúnjẹ tó ní ata, ó máa ń jẹ́ kí ara mi wà okay. Torí màá le mú mi, màá le sweat ǹkan tí kò dáa lára mi, màá sweat ẹ̀ dànu. So, mo jẹ́ ẹnìkan tó like ko máa jẹ oúnjẹ tó ní ata.

Batiri fóònù mi kì í sábà dúró àkọ́kọ́ ná. Iná ń bẹ tí ò bá ti sí iná. Mo mọ ẹ̀n, ẹ̀ẹ̀, inverter ń bẹ ìyun iná tí mo fi mọ charge àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, batiri fóònù mi da, ó da púpọ̀, kò kì í ṣe pé ó máa ń já, ó máa ń pẹ́ kí batiri fóònù mi tó já wá sílẹ̀. Tí ó bá sì máa já wá lẹ̀ tí ń bá ti fi sí iná, lá, ó pẹ́ jù láàárín wákàtí méjì sí méjì ààbọ̀ ó ti full padà. Batiri fóònù mi, ó da gan, kò kì í dúró. Tí ó bá ti lè mú, tí ó bá ti fẹ́ wọ̀ wá lẹ̀ tí ó bá, kó da kò bá kú méjì àbí ẹyọ kan, èèyun ní percent tó wà. Tí n bá lò, kóda kí n má lò, ṣùgbọ́n tí n bá ti tan data kalẹ̀ kò ní já kúrò, yóò dúró síbẹ̀ náà nìyẹn. Tó, fóònù, batiri fóònù mi da gan, gan ni mọ láì gẹ gan. B'ati le charge e báyìí tó ti lé wo hundred, òun, ìyókù ò sí, kò sí ìyọnu mọ. Kò ní já wá lẹ̀, kò ní se'kan. Kó tó já yóò pẹ́, yóò pẹ́. Batiri fóònù mi da gan ni.

Ní ìgbà tí mo bá dúró dè òǹkà, mi kì í ṣe nǹkan kan. Ibi tí mo bá dúró sí, ibẹ́ẹ̀ náà ni màá dúró sí. Mi kì í ṣe nǹkan kan, húnhun. Mo lè nu fóònù mi lọ́wọ́, bóyá kí n máa gbọ́ orin tàbí kí ǹkan dìímú, ṣùgbọ́n mi kì í ṣe nǹkan kan. Ìkankan tí mo tún lè máa ṣe pẹ̀lú fóònù mi ni kí n máa gbá géèmù. Kó ma bá jẹ́ pé ibi tí mo dúró sí yóò sú mi, to ye pé mi nìkan ni màá wà níbẹ̀ tí yóò tètè sú mi, kó ha bá máa sú mi, mo lè máa gbọ́ orin tàbí kí n máa gbá géèmù lórí fóònù mi. Ṣùgbọ́n lẹ́yìn eleyun, mi kì í ṣe nǹkan kan máa kan dúró sí, hún. Tí mo bá rí èèyàn tó kí mi, màá kí wọn tàbí tí mo bá fẹ́ ra omi, mo lè ra omi ṣùgbọ́n lẹ́yìn eleyen, mi kì í ṣe nǹkan kan lẹ́bí nítorí mi ò láìkí kí n máa, kí n máa ṣe-- kí n rí lè, kí n rí lè kí n kí ká jọ máa sọ̀rọ̀, kò kì í ṣe tètè mi. Fún idi èyí mi kì í ṣe nǹkan kan máa kan wà láyé mi nítorí mi ni fẹ́ kí ǹkan kan kó bá mi, kí mo sì kó bá èèyàn torí ayé gbé gẹ́ ní ìsinsìnyí.

À bẹ́ẹ́ni tọ́pọ̀tọ́pọ̀, ìtọ́pọ̀tọ́pọ̀ gan ni mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí, iṣẹ́ ọ̀fẹ́ tó sì pọ̀ gan ni, ṣùgbọ́n kì í ṣe pé boya àwọn ará ilé mi ni mo ṣe fún wọn. Normally mo ti ṣe fún àwọn ará ilé mi ná, tóri mi le ṣise fún àwọn ará ilé mi kí n gba owó lọ́wọ́ wọn. Ṣùgbọ́n most àwọn ọ̀rẹ́ mi tàbí ẹni tí ó bá wá bóyá wọn ò ní owó dání, wọ́n dẹ̀ bẹ̀mi pé à àwọn ò ní owó dání o pé kí n jọ, màá ṣe fún wọn. Àwọn mí sì re, owó wọn le mọ̀ pé máa gbà bẹ́ẹ̀ tàbí kí n tí wọ́n o bá ní change, kín ni kí wọ́n mọ̀ mu lọ tàbí tí wọ́n bá pé àgbàlagbà ni, àgbàlagbà tó yẹ kí èèyàn ó fún ni, èèyàn o tun gbọdọ̀ gba ní ọwọ́ wọn, mo lè má ní pé kí wọ́n mọ̀ mọ̀ lọ torí àgbàlagbà rè. Tí wọ́n bá sáàdúra fún èèyàn lásán, ó ti tó kọjá pé kí èèyàn gbo owó lọ́wọ́ wọn lọ. T'eeyan bá gbowó, owó ọ̀ tán. Ṣùgbọ́n tí wọ́n bá sáàdúra fún èèyàn, àlùbáríkà adura tí wọ́n ṣe fún èèyàn yẹn yóò sì máa tẹ̀lé èèyàn lọ títí láéláé. Ìdí nu tó fi jẹ́ pé tí n bá r'ágbàlagbà, ó máa ń wú mi kí n ṣe wọ́n lòore tàbí kí n ṣe wọ́n làánu ju pé kí n gba nkán ni ọwọ́ wọn lọ.

Èékánná mi mo máa ń tọ́jú rẹ̀ dáadáa o. Mo máa ń tọ́jú èékánná mi dáadáa. Àgàgà tí n bá ti wò ó bí lárin ọ̀sẹ̀ méjì sí mẹ́ta tí mo rí pé ó ti ń, ó ti ń kọ́ mi lọ́wọ́ di ẹ̀ di è tó ti ń gùn di è di ẹ̀ báyìí, èṣẹ̀kẹ́ṣẹ̀ ni màá gé e kúrò. Màá dé fọ ọwọ́ mi dáadáa torí mi ò láì kí kí èékánná mi ó mú ọ̀gun. Nígbà ta bá la fẹ́ jẹ àmàlà tàbí ẹba tí èékánná ń wọnú àmàlà, èríri tó máa fa àìsàn àwọn disease nkànkàn yóò tún máa wọnú óúnjẹ tí eyan fẹ́ jẹ. Èèyàn sì máa jẹ, ó lè fa sickness, yóò fa màléríà àti typhoid fún ẹ. Sugbon láti lè ba dáàbòbo ara ẹyàn kúrò ní ibi nǹkan yìí nítorí rẹ̀ ni mo sì máa ń fi, mo sì máa ń gé èékánná mi lóòrèkóòrè tí mo sì máa ń fọ ọwọ́ mi fún ìmọ́tótó àti ààbò tó péye kúrò ní ibi èyíkéyìí àìsàn. Torí tí èékánná ẹ̀yàn bá ti gùn, oríṣìíríṣìí kòkòrò ni yóò wọnú abẹ́ èékánná náà lọ tí èèyàn o sì ní mọ̀. Kò sí bí ẹ̀yàn ṣe lè yọ ọ̀tíná ku o tó kí ẹ̀yàn fọ̀ ọ́. Ó sì máa ṣẹ́kú níbẹ̀ n torí kòkòrò àìfojúrí ó máa ń pọ̀ nínú àìṣàlẹ̀ èékánná ẹ̀yàn ìdí nì tí wọ́n sì máa ń gé lóòrèkóòrè.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù náà ni bọ́ọ̀lù. Eré ìdárayá kan so tí-- tó jẹ́ pé ẹlẹ́yọọ́ kan tí mo fẹ́ràn jù, bọ́ọ̀lù ni. Eré ìdárayá tí mo tún fẹ́ràn tẹ́lẹ̀ ni eré sísá, eré sísá. Lẹ́yìn eré sísá, bọ́ọ̀lù náà ni mo fẹ́ràn jù kí mo jẹ́ olólùfẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United tí mo sì like eré bọ́ọ̀lù gan-an. Nítorí tí wọ́n bá ń play ball, inú mi máa ń dùn. Mo mọ́, mo mọ́ wá eager lá ti wo eré bọ́ọ̀lù. Kódà owo oúnjẹ mi mo fi mó lọ re wo bọ́ọ̀lù ńigba mi tí mo ì bá sí nílé àbí tí mo bá rí àyè. Wọ́n sì le le, wọ́n fi gbogbo ara sí bọ́ọ̀lù. Torí tí èèyàn bá ń wo eré ìdárayá, àgàgà tí ẹ bá lọ wo láàárín ọ̀pọ̀ èèyàn, ẹ́ ri àwọn èèyàn bá sọ̀rọ̀, inú yín ó dùn, ayọ-- ara yín ó yá gágá. Kí èèyàn bá sì ń sọ̀rọ̀ tí inú èèyàn ń dùn, kò ní fa kí irẹwẹṣì àbí kí èèyàn mọ́ ronú, yóò mú kuro ni ọ̀kan èèyàn. Fún ìdí èyí, eré bọ́ọ̀lù mo fẹ́ràn jù, eré bọ́ọ̀lù aláfẹ̀sẹ́ gbá òun ni mo fẹ́ràn jù.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi ni Jàmíù Jídé. Ìtumọ̀ Jàmíù ni àkójọpọ̀, àkójọpọ̀, ohun rere, àkójọpọ̀. Tí ìtumọ̀ Jídé sì túmọ̀ sí wípé ẹni kan tí ó ti bóyá èyán tí kú tó tún á padà wá sí ayé. Eleyii ní ìtumọ̀ Jídé. So bó orúkọ mi ti jẹ́ ni. Jàmíù yẹn sì rí i ó jẹ́ orúkọ kan tí mo like torí ìtumọ̀ rẹ̀ máa ń wù mí gan-an. Èmi náà sì jẹ́ ẹnìkan tó like kí ó máa ṣe àkójọpọ̀, kó máa ń kó èèyàn papọ̀, kí a jọ máa sọ̀rọ̀, kí a jọ máa mọra wa lára yá, kí ni wọ́n máa dùn. Mo jẹ́ ẹnìkan tí ó nífẹ̀ẹ́ sí gìdí gan-an. So bó ti jẹ́ ni.

Ní òwúrọ̀ tí mo bá jí, ọ̀pọ̀ ohun tó jẹ́ ǹkan tí mo máa ń sábà ṣe ni pé mo máa ń mú omi kí n tó jẹ ǹkan. Mo máa ń mú omi, tí mo bá mú omi, yóò ṣiṣẹ́ díẹ̀ fún ara mi fún ìgbà díẹ̀. Ìgbà yen máa ṣẹ̀ wá sope boya mọ́ fẹ́ wẹ̀, mo fẹ́ ṣegba, mo fẹ́ ṣàáwò. Lẹ́yìn ìgbà yẹn ni màá ṣẹ̀ wá ǹkan tí màá jẹ. Ǹkan tí mo sì máa ń jẹ láàárọ̀ ọ̀ju kan bí oríṣi mẹ́ta lọ. Ìgbà míì mo lè jẹ iṣu àti ẹyin torí ibiṣẹ́ tí mò ń lọ. Ìgbà míì mo lè jẹ rice. Ìgbà mì si re mo lè mú ògì àti àkàrà ni ǹkan tí mo máa ń jẹ. Ìgbà mì si re tí mo bá jí tí ebi bá ń pa mi jù, mo lè má mú wípé màá mú tíì àti biscuit. Màá mú tíì, màá fi biscuit ṣi So bí mo ti máa ń ṣe, ǹkan tó jẹ́ ǹkan tí mo máa ń jẹ ni àárọ̀ ní.

Mo máa ń fọ aṣọ mi ní ọjọ́ Sátidé, ìyun ọjọ́ tí mo bá ti ṣe ìmọ́tótó inú ilé tí mo ti ṣàmójútó inú ilé, ṣùgbọ́n mo máa ń fọ aṣọ ní ọjọ́ Sátidé. Kì wá kì í ṣe ọjọ́ Sátidé nìkan, ìgbà mí rẹ̀ ò mọ́ n wù mí kí n, mo máa ń tètè jí nígbà mì, bíi bá yẹni ọjọ́ Wednesday àbí ẹni ọjọ́ ko jẹ́ ṣá tí n bá yẹn tètè ní tí máa ti lọ́kàn kí n máa fẹ́ fọ aṣọ, bó ti ò lè kọrí ní ọjọ́ náà, màá tètè jí. Ní bá yẹn tètè jí, màá le fọ aṣọ. Hmm bí mo ti máa ń ṣe níyẹn. Máa ti jí, màá fọ aṣọ yẹn ní àárọ̀ kíi n tó ṣe ohunkóhun. Bí mo ti máa ń ṣe níyẹn. Tí n bá ti jí tí mo ti fọ aṣọ yẹn tán, màá mọ̀ pé nǹkan míì ló kù tí mo fẹ́ mu ṣe. Tí ọ bá dọjọ Sátidé yẹn, bí àmọ́ wá ní ìní o, màá mọ̀ pé màá ṣe one or two things fún ìmọ́tótó inú ilé.

Kò rọrùn láti darí ènìyàn, kò rọrùn láti darí ènìyàn rárá àti rárá. Ó rọrùn láti darí ẹranko ju kí ènìyàn darí ènìyàn lọ. Torí tí ènìyàn bá ń darí ẹranko, ojú kan náà ni ó kọrí sí, ibi tí ẹ bá rán ni ó lọ. Ṣùgbọ́n tí ènìyàn bá ń darí ènìyàn, ah! Normally àwọn ènìyàn ẹnu lẹ fi sọ̀rọ̀ fún wọn. Ṣùgbọ́n omi ogbọ̀, omi ò ní gbọ́. Nínú àwọn tó gbọ́ náà, ẹ̀mọ ti ń bẹ nínú wọn. Un tí sì ń bẹ nínú ẹ lòómi ò bú rú ju ti tìyín lọ. Ǹkan tí wọ́n ṣe fún yẹn ení mọ̀. Ǹkan tí omọ ènìyàn máa dá lábẹ́lẹ̀ elee mọ̀. Ìwà tí wọ́n ń wù síra wọn ò dá. Ìwà tí ọmọ ènìyàn ń wù síra wọn kò dá. Bó àlè ṣe fẹ́ darí ọmọ ènìyàn? Ọlọ́run gangan lára gan tó dá wa sí ilé ayé, Ọlọ́run tó dá wa sí ilé ayé, ọgbọ́n àti òye lọ́lọ́run fi ń lò tó fi ń darí gbogbo wa. Torí òun ló ṣẹ̀dá wa, òun ló mọ̀ nǹkan tájẹ́, òun ló mọ̀ nǹkan táje òun ló mọ bó ṣẹ̀ṣẹ̀ dá wa. Òun náà ló jẹ́ lọ́gbọ́n tó fi dá wa yẹn. Ọgbọ́n yẹn náà ló fi ń darí wa. Torí ó mọ̀ pé àgàbàgebẹ̀ ìwà idá ó pọ̀ lọ́wọ́ àwọn ọmọ eda adamọ̀. Kọ́ ọlọrun ṣàfúrijí fún wa ní gbogbo ẹsẹ́ wa. Sé o m-- ah! Ó nira láti darí ọmọ ènìyàn.

Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́ àti ni dídùn àti òríyá. Nítorí àwọn náà ni ọ̀nà tí a ń gbà ri torokobo mu wọ̀lẹ́. Bí èèyàn bá si fẹ́ bá oníbàárà sọ̀rọ̀, èèyàn gbudọ̀ bá wọn sọ̀rọ̀ pẹ̀lú, pẹ̀lú, ẹ́, ọ̀rọ̀ tutù àti òríyá. Nítorí àwọn eléyìnbò ní "Customer are always right". Eléyi tó si jẹ́ pé òtítọ́ ni wọ́n sọ̀, ko ṣí bó ti wulẹ̀ kó rí. Àwọn customer rẹ jàrẹ, gbogbo nǹkan tó wù lẹ́ kọ̀ ṣẹlẹ̀, èèyàn ò mọ̀ bẹ customer ni. Bóyá èèyàn jàrẹ àbí èèyàn jẹ́rẹ, èèyàn jẹ́bi ràdà. Bẹ́ẹ̀ kẹ́dẹ̀ rẹ́, customer e kin ṣe ẹnìkan tí èèyàn máa ń sọ̀rọ̀ sí ṣàkàṣàkà. Bẹ́ẹ̀ customer e kin ṣe ẹnìkan tí èèyàn máa ń bú. Customer e ṣe ẹnìkan, customer e kìí ṣe ẹnìkan tí èèyàn kàn lè ṣe bó ti wù sí. Torí àwọn customer, àwọn náà n fún èèyàn ni oúnjẹ òòjọ́ èèyàn. Ìdí niyiì tí ẹ̀eyan fi gbọdọ̀ pọ̀n wọn, bá wọn sọ̀rọ̀ pẹ̀lú àpọ́nlé àti ẹyẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́. Mo máa ń wọ ago ọwọ́ tí mo bá ti fẹ́ jáde. Ìgbà mí tí mo bá sì wà nínú ilé náà, mo máa ń wọ, ṣùgbọ́n mí kì í sábà á wọ̀ dá bí ìgbà tí mo bá fẹ́ jáde. Nítorí ago ọwọ́ jẹ́ nǹkan tó máa ń bu ẹwà kún ọkùnrin àti obìnrin pẹ̀lú ìmọ́ra tí èèyàn bá mọ̀. Àti wípé ago ọwọ́ wúlò púpọ̀ ní ìgbà tí èèyàn bá nílò láti mọ̀ àkókò tí èèyàn wà. Léè tí pé kì í ṣe pé gbogbo ìgbà ni ẹni yóò fi máa ń mú fóònù tàbí máa bèrè lọ wí ẹni pé "Ẹ dá ikún ago mélòó loolu Kí ni ago wí ní isinyi Tí èèyàn bá ti wo ago ọwọ́ rẹ̀, èèyàn ó ti maa yẹ tí ago lu yio lè maa bí èèyàn o ṣe time ara rẹ̀. Ìgbà wo lèyẹn ó dé lé ago mélòó, wákàtí mélòó àbí iṣẹ́jú mélòó ni èèyàn ó fi rin. Ago ọwọ́ ó dá púpọ̀, ó ní wúlò tí ó péye. Bẹ́ẹ̀ ni mò máa ń wọ ago ọwọ́

Bẹ́ẹ̀ni, mò maa ń béèrè ọ̀nà ní ọwọ́ àwọn ènìyàn tí mò bá ń lọ sí ibi kan, bóyá mi ò mọ̀ ibẹ́ tàbí mo mọ̀ bẹ́. To ba ti fẹ́ dáàru mọ́ mi ní ojú tàbí mo mọ̀nà yẹn ibi tí mò ń lọ gangan, ibẹ̀ ni mi ò mọ̀. So mò máa ń béèrè ọ̀nà ní ọwọ́ èèyàn nítorí èèyàn gẹ́gẹ́ bí èyí tí Yorùbá máa ń sọ pé "A bèèrè ọ̀nà ni kì ṣíná". Ẹni tí ó bá bèèrè ọ̀nà yiò lè rí ẹeyan juwe fún kò ní ṣíná. À mọ́ ẹni tí ọ̀ ba lè béèrè ọ̀nà òun ló ń ṣíná. Nínú kó sọnù tàbí kó má mọ ibi tó ń lọ, kò padà sílé tàbí kó mọ̀ poyii lójú kan ọkàn o selẹ̀ sì. Nígbà tí ẹeyan bá ti bèèrè ọ̀nà, kò sí bó ti wulẹ̀ kó burú tó eeyan o ri ẹ̀yàn kan àbí méjì tí wọ́n o mọ ibi tí èèyàn ń lọ tí wọ́n sì lè juuwe fún ẹeyan pé "Tọ́ ibi báyìí ni ẹ ń lọ, ọ̀nà ni ó, bi e se gba à rẹ o". Idí nìyii tí mò ṣe máa ń bèèrè ọ̀nà. "A bèèrè ọ̀nà kí ṣí kíni kìí ṣíná". Mò máa ń bèèrè ọ̀nà dáadáa tí mò bá ni lọ sí ibi kan tí- tó bá dàrú mọ́ mi lójú tàbí tí mi ò bá mọ bẹ̀ mọ́, mò máa ń bèèrè ọ̀nà láti fi lè bá mọ̀ ọ̀nà.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun nínú ọkọ̀, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà àti pé kì í ṣe gbogbo oúnjẹ ni mo máa ń jẹ nínú ọkọ̀ mi. Irú oúnjẹ wo ni mo máa ń jẹ nínú ọkọ̀? Oúnjẹ tí mo máa ń jẹ nínú ọkọ̀ o ju snacks, snacks lọ tàbí biscuits tàbí, eh, chin chin. Oúnjẹ tí mo máa ń jẹ nínú ọkọ̀ mi, mo gbọ́n pé oúnjẹ bí i oúnjẹ gidi bíi rice, all those things, mi ò kí jẹ. Ohun tí mò kàn le jẹ nínú àwọn ọkọ̀ o ju àwọn snacks tàbí àwọn chin chin lọ, kí n sì mu omi tàbí kí n téèki ẹ̀nítìns tí ó bá hun. Ṣùgbọ́n tó bá ti lé jọ, mo mọ pé o ti kùrò ni snacks tàbí nǹkan bẹ́ẹ̀ yẹn mi ò lè jẹ nínú ọkọ̀. Hmm, dí ónlé tiǹ tí mo tún lè jẹ nínú ọkọ̀ o ju bread lọ. Bread gẹ́gẹ́ mi ò lè jẹ because mi ò mọ̀ bí mo ti máa máa jẹ bread nínú ọkọ̀. Main thing tí ó ṣe-- mo, mo sá à mọ̀ pé ó ṣe pàtàkì tí mo máa ń jẹun náà ojú snacks lọ àti chin chin, bọ́yá burger, all those things, nǹkan tí mo lè jẹ nínú ọkọ̀ nìyẹn.

Àwọn ohun èlò bí mò ti má ri-- mo máa ń rí àwọn ìpèsè ohun èlò yìí ní àtàrí pípé àwọn tí wọ́n wà ní ìkíá rẹ̀, àwọn tó ń ta lédè kan. Mo ti máa ń pè wọ́n kí bóyá kó tó tán, kí tó wà lẹ́ kòó tó tán àbí kí ìrá kún ilé tí ó wà nílẹ̀. Nítorí tí ohun èlò bá ti sẹ́pẹ́rẹ́, iṣẹ́ ti dúró ni. Ìgbà tí ohun èlò bá wà lẹ́ẹ̀, ìṣe o mọ̀ lọ dédé. Ìdí nìyí tí mo ṣe máa ń pé wọ́n. Àwọn tí wọ́n sì máa ń bá mi gbé ohun èlò wá, wọ́n jẹ́ ẹni tí wọ́n ti mọ̀ mí dáadáa, temí náà sì ti mọ̀ wọ́n. Mo ti mọ̀ pé wọn ò le ṣe àgàbàngebè fún mi. Tó bá wà lẹ́ẹ̀, wọ́n ó sọ fún mi lẹ́sẹ̀kẹsẹ̀. Tí kò bá dẹ̀ sí, wọ́n ó sọ fún mi. Tí, tí kí nì bá tètè wá ìrìn mi sí ọ̀nà mi. Ìdí nìyí tí mo ṣe máa ń tètè pè wọ́n kí n tó ṣe ohunkóhun. Mo máa ń pè fún, mo sì máa ń bèèrè fún ohun èlò láti ọ̀dọ̀ àwọn tí wọ́n máa ń gbé wá fún mi.

Wọ́n bí mi ní oṣù kẹfà, oṣù kẹfà, oṣù karùn-ún, ọjọ́ karùn-ún, ọdún ẹgbẹ̀rún kan ó lé ọgọ́rùn-ún mẹ́sàn-án ó lé éjìlélọ́gọ́rùn-ún ni wọ́n bí mi sí ìlú kan tí à ń pè ní oko ere ṣe ní oyè ìbílẹ̀ Surulere, ní ìpínlẹ̀ Oyo State. Ibẹ̀ ni wọ́n bí mi sí, tí mo sì lọ sí ṣùkú alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama ní ibẹ̀ náà, kí n tó tẹ̀síwájú lọ sí ilé ìwé gíga ẹ̀yún pólìtẹ́ẹ́kí ti Kwara pólì ní ìlú Ìlọrin. So, ọmọ oṣù karùn-ún, ọmọ oṣù karùn-ún, ìní mi ínu oṣù karùn-ún ni wọ́n bí mi.

Bẹ́ẹ̀ni, à, mo n'íwà tó dára tí mo bá n'jẹun, nítorí tí mo bá n'jẹun mi kì í láì kí kí ẹ̀yàn máa sọ̀rọ̀. Nítorí tí ẹ̀yàn bá ń sọ̀rọ̀ nígbà tí ẹ̀yàn n'ẹun, tùnmí bí ìgbà tí ẹ̀yàn o lẹ́kọ̀ọ́ oúnjẹ ni, nítorí tí ẹ̀yàn bá ń jẹun, tí ẹ̀yàn bá ń sọ̀rọ̀ ní ìgbà tí ó ń jẹun, ǹkan tó lè fa ó pọ̀. Ǹkan tó ti lè fa, inú àwọn ǹkan tó lè fa ni wípé ó lè jẹ kí ata pa ẹ̀yàn lórí. Tí ẹ̀yàn bá ń jẹun, tí ẹ̀yàn bá ń sọ̀rọ̀, ó lè fa kí ata pá ẹ̀yàn lórí. Tí ata bá dẹ pa ẹ̀yàn lórí tọ́ọ̀, ǹ kò sí ǹkan tí kò le ṣe o. Tí ata bá pa èèyàn lórí, ó lè fa àìsàn fún ẹ̀yàn, ó lè fa kí ẹ̀yàn máa wúko, ó lè fa pé ó lè pa ẹ̀yàn. Kōs tí ata bá pa ẹ̀yàn lórí lójijì, ó lè fa ikú fún ẹ̀yàn, ó lè fa ǹkan tó ń fi gbé ẹ̀yàn lọ sí ọọspitù. Ìdí nìyí tí mo ti rí pé tí mo bá jẹun lọ́wọ́, mi kì í fẹ́ kí ẹ̀yàn bá mi sọ̀rọ̀ tàbí kí èmi náà sọ̀rọ̀ fún abo ara mi ni àti iléra mi, ìdí nìyí.

Uhm, ọjọ́ tí mo ní fún ìsinmi ní ọdọọdún òun ni pé tí ọdún iléyá, mọ́ ní bí ọ̀sẹ̀ kan ní àárín ní àárín osù ní fún ọdún iléyá. Inú ọdún ìtúnu àwẹ̀, mi kíni mo ní bí ọjọ́ méjì sí ọjọ́ mẹ́ta fún ìsinmi, àìtọ́ fún ìsinmi ọ̀sẹ̀ nígbà mí tí mo bá rí. So boya kíni pé bo ya bí gbogbo ẹ̀ sà tí mo fi máa sinmi ní inú ọdún kan, bóyá kíni bí ọjọ́ mélòó kan síra wọn tàbí bí ọ̀sẹ̀ méjì sí mẹ́ta síra wọn ni n fi máa ń sinmi. Torí ìsinmi ọdọọdún kò fi bẹ́ẹ̀ pọ̀ dàbí bí ọdún ìtúnu àwẹ̀ ní ìsinmi ọjọ́ mẹ́ta náà ni. Inú ọdún iléyá ní ìsinmi bí ọ̀sẹ̀ kan, so lè bí ajá bí ọjọ́ mẹ́jọ, so kò ju bẹ́ẹ̀ náà lọ.

Eh, tábìlì ibi iṣẹ́ mi ó jẹ́ onígun mẹ́rin tí ó ní ẹsẹ̀ mẹ́rin náà bẹ́, tí ẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin sì curve, kò straight, ó curve bí wọ́n ṣe bí design ni. Wọ́n sì kun tábìlì náà ní ọ̀dà brown, ọ̀dà brown tí ó ń shine, tó ń shine tó pé tí wọ́n bá ti nù díẹ̀ bá yóò jáde. Ó ń shine. Níbi tábìlì yẹn ó ní àwọn drawer bí méjì, ó ní drawer bí méjì lẹ́ẹ̀gbẹ̀ẹ́ drawer kọ̀ọ̀kan, drawer kọ̀ọ̀kan ní kí ni, Ó ní drawer, drawer ẹ̀gbẹ́ kọ̀ọ̀kan ní méjì méjì bẹ́yẹn náà tó fi jẹ́ mẹ́rin tí wọ́n sì lu tábìlì yẹn ní àárín díẹ̀ níbi tí cable gbà lọ sí ìdí kọ̀ǹpútà tí a fi ń ṣe iṣẹ́. Bẹ́ẹ̀ ni tábìlì yẹn ṣe rí. Ó sì tóbi díẹ̀, ó tóbi díẹ̀ torí ata àwọn íwe àwọn kànkàn tí wọ́n kó síbẹ̀. Bẹ́ẹ̀ ni tábìlì náà ṣe rí.

Mo fẹ́ran orin Yorùbá gbígbọ́ tó sì jẹ́, à, tó sì jẹ́ orin ẹ̀sìn, orin ẹ̀sìn. Kò bá sì mọ̀ jí orin ẹ̀sìn náà, kò bá à kí ń kọ́ni kójú orin Mùsùlùmí àbí Kírísítẹ́nì. Nítorí normally ò, Mùsùlùmí ni mí. Àmọ́ orin tí màá bà gbọ́, tí màá rí ẹ̀kọ́ kan àbí èkejì ko níbẹ̀, òun ni mò mọ̀ ń gbọ́. Kí sì pé orin tí màá kán bọ̀, tí màá mọ àìlera mi lára, tí kò ní ní ìtumọ̀ kankan. Àmọ́ orin tí màá gbọ́, tí màá rí ẹ̀kọ́ kan àbí èkejì tí mú, tí inú mi ò sí dùn, tí màá le fi ṣe wàásù fún ẹ̀yẹn, ṣe wàásù fún ẹ̀yẹn pé, tọ́ a, inú orin báyìí o, báyìí nǹkan, báyìí lọ́ sọ o. Báyìí ni èèyàn ṣe ń lo o. Ilé ayé o. Kí sì pé kí nǹkan gbọ́ orin lásán kó má ṣe àǹfààní kankan fún mi rárá. Ẹ̀hẹ̀ ẹ, àmọ́ orin tí màá gbọ́ tí yóò ṣe mí ní àǹfààní, irú orin bẹ́ẹ̀ ni mò mọ̀ ń gbọ́. Nǹkan tó ṣẹlẹ̀ ni.

Mo máa ń múra sílẹ̀ de oníbàárà mi pẹ̀lú gbogbo ohun èlò tí mo bá ní, tí mo bá, tí a bá máa lò fún ìpàdé náà. Màá ti ṣe gbogbo ètò náà kalẹ̀. Dé bí wípé tí oníbàárà mi bá dé, mi ò ní gba àkókò rẹ̀ púpọ̀. Lẹ́yìn pé ká kí ra, ká sì lọ síbi ìpàdé tààrà. Pé gbà pé tó bá wà kì í ṣe pé nígbà tó bá wá dé, ìgbà yẹ̀n má ṣẹ ṣẹ̀ má sáré mọ, mú igbá, má ṣẹ ṣẹ̀ mọ má wọ, má ṣẹ ṣẹ̀ mọ wá nǹkan tí a fẹ́ lò rárá o. Màá ti mọ, má ti make sure pé mo ti ṣètò àwọn nǹkan náà sílẹ̀. Eléèti ọjọ̀ mọ́ tọ̀dọ̀ mi tí màá lò máa ti kó sí ọ̀dọ̀ mi. Eléèti ọjọ̀ mọ́ tí ọ̀dọ̀ wọn tí wọ́n máa lò máa ti kó sí ọ̀dọ̀ wọn. Ibi tí wọ́n ti máa jókòó, ibi tí a ti máa sì pàdé, a ti máa arrange ibẹ̀ kalẹ̀. Tó jẹ pé tí wọ́n bá dé báyìí, ká kan lọ síbi ìpàdé yẹn ni, ká sì bẹ̀rẹ̀ ìpàdé ní ẹsẹ̀kẹsẹ̀, kó sì pé bí àwọn nǹkan dáwá dúró mọ́, bí mo ti mọ ra ìwọ̀n niyẹn.

Mo máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi pẹ̀lú ìwà wọn àti ìmọ̀ wọn lórí iṣẹ́ náà. Nítorí tí ẹ̀ ń bá lọ re mú ẹni tí ó ní mọ̀ nípa iṣẹ́ síbi iṣẹ́, ó possible kó ṣe àkóbá fún iṣẹ́ náà. Tàbí kí ó jẹ́ wí pé olùwà rẹ̀ gangan ni yóò ṣe èyí tí ó pọ̀ jù nínú iṣẹ́ náà. Ṣùgbọ́n tí ẹ̀ ń bá ti fi ara balẹ̀ wo ẹni tí ó mọ̀ nípa iṣẹ́ náà tó sì ní ìmọ̀ nípa rẹ̀, ìwọ̀nba ni wàhálà tí èèyàn máa ṣe, ìwọ̀nba ni ó máa mọ̀. Torí ẹni tí ó mọ̀ nípa iṣẹ́ náà tí ẹ̀ ń bá jọ ṣiṣẹ́ pọ̀, yóò rọ̀ èèyàn náà lọ́rùn láti ṣe iṣẹ́ ní botitọ́ àti bó tiyẹ̀. Ìwà láì yàn kò ní fi bẹ́ẹ̀ pọ̀ púpọ̀. Àmọ́ tí ẹ̀yań bá mú ẹni tí kò ní mọ̀ nípa iṣẹ́ yẹn, eyàn o sẹsẹ̀ máa ń kọ́ láti sẹsẹ̀ bẹ̀rẹ̀ ni. Kó sì tó lè mọ̀, ó ṣe é ṣe kí ó pẹ́ díẹ̀ sí kó dín, kó sún àkókò tí èèyàn fẹ́ lò kó tún sún síwájú, sì ó sì lè mú iṣẹ́ náà pẹ́. Ìdí nínú ojúmọ̀ ṣe mọ́ ojú ẹni tí ó bá ti ní ìmọ̀ nípa rẹ̀ ju ẹni tí kò tíì ní ìmọ̀ kankan lọ.

Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí. Mo ti gun alùpùpù rí, bó ṣe jẹ́ wípé nígbà tí mo gun, ojú mi ń pòyì. Nítorí ó, ó sáré díẹ̀. Ẹ̀mí sí rí, mo jẹ́ ǹkan tí mo máa ń ṣe bí ojó díẹ̀. Bí ǹkan tó jẹ́ kí ojú mi ó mọ̀ póyì nígbà tí mo gun, ṣùgbọ́n mo like torí ó yára gan. Ó sì, ó sì jẹ́ ǹkan tí ó wúwo díẹ̀. Dó ẹni, ẹni kan ló gbé mi, kì í ṣe mo gun fún ara mi o. Nítorí à, ojú mi légun fún ara mi. Ojú mi ń pòyì ni mí, ẹ̀rù máa ń bà mí tí mo bá ti gun. But tan bá gbé mi, máa ẹ̀rù lè bà mí. Mo sì like ẹ gan, mo like ẹ gan nítorí ó, ó yára, ó yára dáadáa. Ó máa ń jẹ́ kí èyàn lè dé ibi tí èèyàn ń lọ.

Bẹ́ẹ̀ni, mò ń rìn ní àlàáfíà o. À, ẹhn, ẹni tí ọba àlàáfíà ò lè rìn dáadáa. Ìgbà tí ẹ̀yin bá ti ní àlàáfíà, aá, kódà egun rẹ̀ ó jí pépé, yóò lè rìn bó ṣe wù kò ní sì wà làkànkàn fún un. Ibi tó bá fẹ́, ibi tó bá wù láti rìn dé ni yóò rìn dé, tí kò sì ní sì wà làkànkàn Mo máa ń rìn ní àlàáfíà. Nítorí tí, àti pé nítorí àlàáfíà ẹ̀ gan, ó máa ń mú mi rìn fi ẹsẹ̀ rìn. Torí tí mo bá fi ẹsẹ̀ rìn, màá le mọ ibi tí ara mi ń kú si. Màá le mọ ǹkan tí ó bá ń ṣe mí ní inú ara. Kò sì ibi tí mò lè lọ kò lè rẹ̀ mí. Kíni pé bí kin máa ń sọ pé ọbẹ̀ ya. Tó bá mu tí mo bá fi rìn, tí ó fi wá rẹ́ mi, tí mo fi wá wó dírí, tí mo fi wá wò, aá, ó ṣe bá ǹkan ni. Tí mo bá ti lè rìn dáadáa, màá rí wípé tán ara mi wà òkay kò sì iyonu kankan nínú ago ara mi. Nítorí mò ń rìn ní àlàáfíà. Mò ń rìn ní àlàáfíà dáadáa.